Sọ fún wa ìgbà àti ibi tí o ti ń jẹun níta ilé, ìgbà mélòó pẹ̀lú ta, ohun tí o ni pè, tí ènìyàn bá fẹ́ ra oúnjẹ níta ilé, a jẹ́ ìbí tí wọ́n ti ń ta oúnjẹ tí ó dára ti o si lè ṣe ànfààní fún àwọn ènìyàn.

Sọ fún wa ohun tí o n ṣe nígbà tí a bá ní ayé. Tí ènìyàn bá wà nínú ayé, ohun tí ó wá ṣe náà ni iṣẹ́ tí Ọlọ́run wà ké wá ṣe kí ó sì di ènìyàn ńlá nínú ayé. Eleyi jẹ́ oríṣiríṣi nǹkan tí ènìyàn máa ń wá sínú ayé láti wá ṣe, pàápàá jùlọ.

Sọ fún wa nípa moinmoin àti àkàrà. Moinmoin àti àkàrà jẹ́ ohun tí a máa ń ṣe láti inú ẹ̀wà tí a ó bo epo ara rẹ̀ a ó sì lọ. Bí a bá máa ṣe moinmoin, a máa n gbé kaná a ó sì bọ̀. Ṣùgbọ́n ta bá máa fi ṣe àkàrà ni a máa dà wọn sí ina a ó sì dín.

Sọ fún wa bí a ṣe ń tọ́jú oúnjẹ nílé, ohun tí a ń tọ́jú níbo ọjọ́ mélòó tí a ba máa tọ́jú oúnjẹ nílé, áa jẹ oúnjẹ tí ó jẹ́pe kò tètè bàjẹ́, nítorí pé kí ni irú oúnjẹ bẹ́ẹ̀, ó jẹ́ oúnjẹ ti a fẹ́ jẹ ní ọjọ́ mii, eléyi jẹ́ ọ̀nà tí a máa ń gbà láti máa tọ́jú oúnjẹ.

Lérò rẹ, kí ni àṣeyọrí? Àṣeyọrí jẹ́ tí ọ bá pé ènìyàn ń pè ni yìí, o ṣe ni àṣeyọrí. A jẹ́ pé onítòhún yẹn o ti ṣe orire ní ibi pàtàkì kan ni. Boya ní bí owó ni, boyà ní bí iṣẹ́ ni, tàbí níbi oríṣiríṣi nǹkan, elèyi jẹ́ ohun tí a mọ̀ sí àṣeyọrí.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Tí mo bá fẹ́ gẹ irun, ìgbà mìíràn mi ò máa gẹ irun fún oṣù mẹ́ta. Iru irun tó wà lórí mi ní sìnyí, mo ti gẹ̀ kẹ̀yin, yóò ti tó bi oṣù mẹ́rin sẹ̀yin, tí ó sì jẹ́ wípé kò sí ohun tí mo fẹ́ ṣe sí. Tó je wí pe èmi ti máa gẹ irun lọ́wọ́ báyìí. Iru.

Kí ni o ṣe nígbà tí òtútù bá mu? Ohun tí mi ó máa ṣe nígbà tí òtútù bá mu, òun náà ni kí n máa dẹ aṣọ búrá. Tí ó bá jẹ́ ní alẹ́ tí mo fẹ́ sùn, ṣùgbọ́n tí bá jẹ́ ní òwúrọ̀ tí o ṣe pe mo fẹ́ sùn, mo ní lò máa da aṣọ borá, mi o wọ aṣọ tí ó le dára dára tí ó ní jẹ́ kí òtútù kó wọnú ara mi.

Se o ni irora nígbà ti o ba nsoro níwájú àwọn eeyan. Nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, oríṣiríṣi ìrora ni máa ń ṣe mí. To je pé in máa rò pé, àh, báwo ni mó fẹ́ bá àwọn ènìyàn yìí sọ̀rọ̀? Yé ṣì máa ń ṣe mí ní oríṣiríṣi kàyèfí, tí mo sì máa ń wá ọ̀nà àti èyí tò yé àti èyí tò tó láti ṣe gbogbo rẹ̀ dára.

Ṣàlàyé bí o ṣe ń se oúnjẹ tí o fẹ́ràn láti ìbẹ̀rẹ̀ dé òkùn. Oúnjẹ tí mo fẹ́ràn láti ìbẹ̀rẹ̀ tí mo bá máa se, oríṣìíríṣìí nǹkan ni wọn máa fi ṣe oúnjẹ mi, kí n sọ̀rọ̀ lára oúnjẹ tí mo fẹ́ràn, torí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni èmi fẹ́ràn. Oúnjẹ kan tí mo fẹ́ràn, òun náà ni ìrẹsì. Tí a bá máa se, a ó data, a ó sì ṣe ìṣàn ìrẹsì wa sórí iná, ó sì dà mí síi, a ó máa se lọ́wọ́.

Sọ fún wa oun ti o ṣe nígbà tí ọmọ bá ń ṣe àìsàn? Nígbàtí ọmọ bá ṣàìsàn oun ti ó yẹ kí ènìyàn kọ́kọ́ ṣe tí ènìyàn bá ní lakai ni oye kí ẹ gbé lọ sí ilé ìwòsàn kí wọ́n yẹ ẹ, ohun tó ń ṣe é wò nítorí ohun tó ṣe pàtàkì jù lọ ọ̀un na ni kí àwọn dókítà kí wọ́n yẹ̀ wò kó sì tún yẹ̀ wò.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Oúnjẹ tí mo ní ìkórìíra sí, òun náà ni, ṣùgbọ́n nítorí pé tí bá ti jẹ́, èmi kì í ṣàìsàn, kò kí n dára lẹ́nu mi ni. Mi o mọ ìdí, ó ṣe jẹ́ oríṣìíríṣìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn ènìyàn sì ní èyí tó máa ṣàìsàn fún wọn.

Báwo ni o ṣe ń san owó pẹ̀lú fóònù? Ibi tí òún sàn bí o ṣe gbẹ́kẹ̀lé ohun tí ó ṣẹlẹ̀. Tí ènìyàn bá máa san owó pẹ̀lú fóònù, wọ́n yóò wọ inú ilé ìfowópamọ́ rẹ̀, ó sì ran fi owó ránṣẹ́ látọrí fóònù rẹ̀ sí orí fóònù ẹlòmíràn náà tí o wá nínú rẹ̀. Èleyí jẹ́ ọ̀nà tí a ń gbà.

Báwo ni o ṣe mọ ibi tí ènìyàn ti wá nípa bí ó ṣe ń sọ̀rọ̀? Ohun tí ò ń gbọ́ ọ̀rọ̀ wo ṣe ó ti ṣe àṣìṣe rí. Àwọn ènìyàn jẹ́ oríṣiríṣi ọ̀nà tí wọ́n máa ń gbà nípa bí wọ́n ti ṣe ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, tó sì ní oríṣiríṣi àpẹẹrẹ tí ènìyàn le gbà.

Sọ fún wa nípa ìta ọjà ní asalẹohun tí ń sẹleohun tí ó wà nibẹbi ó ṣe rí. Emi bá máa ta ọjà ní asalẹ ó gbudọ ní ọkan látara wípé kíni imata ọjà ó jẹ ohun tí ó ní àǹfààní nínú ayé.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Tí ènìyàn bá máa ń ran àwọn ènìyàn lọ́wọ́, ènìyàn gbọ́dọ̀ mọ oríṣiríṣi nǹkan tí ó lè fi ran àwọn ènìyàn lọ́wọ́. Látara pẹ́ kínì, nǹkan tí èèyàn bá ní, òun ní èèyàn fi n rán èèyàn lọ́wọ́. Nǹkan tó bá ní i, o lè fi ran ènìyàn lọ́wọ́. Ó lé jẹ́ oríṣiríṣi ọ̀nà tí àwọn ènìyàn de máa gba láti máa rán ara wọn lọ́wọ́

Sọ fún wa nípa àjọyọ̀ ìkórè, ìgbà tí ó ń wáyé, ohun tí ó ń ṣe, ẹni tí ó wà. Nípa ìkórè, eleyi jẹ́ ohun tí a máa ń ṣe ń náà, bí i àwọn ẹni tí máa ń ṣe ìjọsìn, wọ́n máa ń ṣe àwọn kíní ní ìgbà tí àsìkò ọdún bá ti súnmọ́ tó sì dá sí mẹ́ta, eleyi jẹ́ ìgbà tó máa ń ṣe àjọyọ̀

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ mi jẹ́ àmì tí àwọn ènìyàn tí mọ́ ọ̀pọ̀lọpọ̀ sí wọ́n sì ní oríṣiríṣi ìràwọ̀ nínú ayé tí awa yìí tí àwọn ènìyàn sì mọ̀ tẹ́mi. Tẹ́mi jẹ́ ohun tí wọ́n máa ń fi pamọ́ fún àwọn ènìyàn tí wọ́n sì kì í fẹ́ sọ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.

Ṣé o ní àgbàlá òjò? Àgbàlá òjò jẹ́ ohun tí ènìyàn máa ń mu jáde nígbà tí òjò bá ti ń rọ̀. Inú àgbàlá yìí ni ìwọ yóò wà, ìwọ yóò sì máa rí oríṣiríṣi àǹfààní láti ṣe ohun tí ó tọ́ àti ohun tó yẹ nínú òjò. Boya tiwo bá fẹ́ bọ́ síta lọ́ ra ǹkan ni, ìwọ yóò mú àgbàlá òjò yìí, ìwọ yóò gbé bọ́ síta.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ń ṣe? Àkókò tí ọ́fíìsì ilé iṣẹ́ ti máa ń ṣí, òun náà ni ago mẹ́jọ o wá peju ago mẹ́sàn án. Ó lè jẹ́ àkókò tí àwọn ọ́fíìsì máa ń ṣí ní orílẹ̀ èdè wa yìí. Wọ́n sì máa ń ti wọn ní ago mẹ́rin sí ago mẹ́fà ní apá àlu jùlọ.

Ṣàlàyé bí a ṣe ń rí ìrìnàjò tí ó wùwàn, ibi tí ó wà, ìgbà tí ó díńú, ohun tí ó fi sílẹ̀. Ìrìnàjò jẹ́ ohun tí ó ṣe pàtàkì jù lọ toripé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni máa ń rìnrìnàjò, tí wọ́n sì ní oríṣiríṣi àǹfààní tí o máa ń ṣe nínú àgọ́ ara wọn nínú orílẹ̀-èdè yìí.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Ní àṣálẹ́ ohun tí ènìyàn máa ń ṣe, òun náà ni pé yóò sùn sórí ibùsùn kó lọ wá oúnjẹ jẹ kí ó sì gbàdúrà lẹ́yìn na yóò tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ yóò sì sùn. Àwọn eleyi je oun ti ènìyàn maa se ni asale ni ojojumo paapa ni ìgbà to ba ye.

Sọ fún wa nípa oríkì ìdílé yín. Ìdílé mi jẹ́ ìdílé ìkoròdú tí oríkì wa ṣì jẹ́ ọmọ ẹ̀rúku mẹ́demede. Ọmọ ibalẹ a fẹlẹ já ọmọ àgepa mú sí lè ọ, ọmọ àge sẹ̀ mú yẹ̀wò, ẹ̀ní tì ó sì mọ̀ gbogbo ọmọ pátápátá tó wà ní ìdílé wa lọ́mọ. Ìgbà tí a n pá a jẹ́ ìgbà tí a fẹ́ pa oriki wà.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibi tí àwa máa ń sì ń ka ìwé lọ́pọ̀lọpọ̀, tí ó sì ní ànfàní tí àwọn ènìyàn sì máa ń ṣe ní ìbẹ̀ fún àwọn ènìyàn. Ìgbà ti oríṣiríṣi ènìyàn le ma ka ìwé, o je ọ̀nà ti an gba to si se àǹfààní lopolopo.

Báwo ni o ṣe dé ibi tí o wà nísinsìn ẹni tí ó gbà o nimọ́ran, ọ̀nà mìíràn tí ó wà, ṣe a, ṣe o kàbàámọ̀? Abàámọ̀ jẹ́ ohun tí ènìyàn o gbodo máa ṣe, ṣùgbọ́n kó si bí ènìyàn ṣe lè ṣe, yóò bu abà ni ẹlẹ́yi jẹ́ ọ̀nà tí a máa ń gbà.

Iṣẹ́ wo ni ó nira jù fún o? Iṣẹ́ púpọ̀ wà ní ìle aye yi tí àwọn iṣẹ́ mìíràn sì ń nira jù fún wa. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, kò sí bí iṣẹ́ ṣe lè níra tó ènìyàn yóò ṣe ẹ́. Nítorí pé tí iṣẹ́ bá nira, a jẹ́ pé àwọn nǹkan kan wà to je wípé àní máa rí ṣe ní orílè-èdè wa yìí nìyẹn. Nítorí náà kò sí iṣẹ́ tó nira àfi tọkan eyan ó bá ṣe.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ọjà? Ìgbà tí mo kẹ́yin lọ sí ọjà, ó ti máa tó bí òṣù kan. Nítorí pé kíni. Èmi o kí n lọ sínú ọjà mọ́, láti máa lọ ra nǹkan óní oríṣiríṣi àǹfààní tí ènìyàn sì máa ń gbà ní ọwọ́ ara rẹ̀ tó sì ní àǹfààní tí ènìyàn le è gbà nígbà tí ó bá nílò rẹ̀.

Sọ fún wa nípa ìlọ sí ilé ìbílẹ̀ yín, ìgbà mélòó, oun tí ò ń kọ́, oun tí ó ń gbà ọ́. Máka ìbéèrè yí sì ahọ́n tàbí sókè ìtọ́sọ́nà ni wọ́n. Àwọn oríṣiríṣi ǹkan ni ènìyàn lè ma gbà nípa lílọ sí ilé ìbílẹ̀ wọn.

Báwo ni iṣẹ́ ile ṣe n pín nínú ìdílé yin? Iṣẹ́ ilé jẹ́ ohun tí a maa n pín láàrín gbogbo àwọn ọmọ ti wọn si maa n ṣe ni akoko to yẹ. Oríṣiríṣi nkan ló sì ti yí padà ní ìsin yi to jẹ́ pé oníkálukú tí mọ ibi tí ó yẹ kí wọ́n àgbà láti máa ṣe iṣẹ́ wọn tó tọ́.

Ọkọ̀ wo ni o fẹ́ràn kíló dé fún ìrìnàjò gígùn fún ìrìnàjò kúkúrú ohun tí ó nira? Iru ọkọ̀ tí mo fẹ́ràn fún ìrìnàjò gígùn, boya ọkọ̀ òfurufú tí ènìyàn le gbé lọ sí ibi tó wà jín gan amọ fún kúkúrú, ènìyàn kan lè wa ọkọ̀ mọ́tò lọ sí ibi.

Sọ fún wa nípa eré àwọn ọmọdé ní agbègbè rẹ. Eré wo nígbò oun ti ó ń kọ wọn mákà ìbéèrè àti àwọn èrò yìí sòké ìtọ́sọ́nà niwọn. Oríṣiríṣi eré ni ó wà tí àwọn ọmọdé sì máa ń ṣe ní agbègbè wa àti papa ju lọ àwọn eré líle.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Iṣẹ́ àkànṣe jẹ́ iṣẹ́ tí ènìyàn máa ń kọ́kọ́ ṣe. Nígbà àwọn ṣe gbudo jẹ́ iṣẹ́ tí ó rọ ẹ lórùn. Láti ara n pe kíni tí wọ bá ṣe iṣẹ́ tó le, o lè dé bi kan ko sọ kó so n pé n to rọrùn gan. Òwa-ni ní àǹfàní láti ṣe. Nígbà wọ̀nyí jẹ́ bí i yẹ kí ènìyàn máa ṣètò àwọn iṣẹ́ rẹ̀.

Ṣàláyẹ bí ó ṣe ń gbaradì fún ọjọ́ gígùn alẹ́ tí ó ṣáájú ní àárọ̀ ohun tí ó kọ. Nígbà tí ènìyàn ba máa ń gbaradì fún ọjọ́ gígùn, wọn yóò ti ní oríṣiríṣi àǹfààní tí ìwọ nílò fún ara rẹ kí o sì tọ́jú ara rẹ. Àwọn èyí jẹ́ ọ̀nà tí ó ṣáájú fún ìgbáradì náà ni kí o ti.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ó ń lò tí wọ́n ba ní nǹkan ìgbọ̀nsẹ̀? Ilé ìtumọ̀ sí ohun tí Yorùbá ń pè ní kí ènìyàn máa ṣe ìgbọ̀nsẹ̀ bíi kí ó lọ máa yàgbẹ́. Àwọn eleyi o jẹ n ti o maa n mu ìtura wa nínú ara ènìyàn lẹ́yìn tiniwọ bati sewọn tan, o si ni àǹfààní púpọ̀.

Àkókò mélòó ni o ṣètò agogo íjì rẹ? Tí bà á máa ṣètò agogo jíjì mi, ò gbudọ má jí kíákíá, nítorí pé ọgbà mìíràn o lè jẹ́ ilé ìwé lọ́ máa lọ ní ago méje, ó tètè jí bí ago mẹ́rin, irú àwọn eléyìí jẹ́ ọ̀nà tí wà máa máa ṣètò rẹ, tí ìwọ yé sì dá ná.

Ṣé oúnjẹ rẹ n yípadà ní àkókò kan nínú ọdún? Oṣù wo, ohun tí o fẹ́ bí o ṣe n mọ̀. Ni àkókò kan oríṣiríṣi oúnjẹ ni máa ń yípadà nítoripé kíní nínú ọdún ènìyàn ní oríṣiríṣi àǹfààní tí ó máa ń ṣe ní oúnjẹ tí wọ́n bá ń jẹ nínú agbára rẹ̀ to sì máa ń jẹ́ kí ara jí pípé.

Sọ fún wa nípa oúnjẹ ojú ọ̀nà tí o fẹ́ràn. Oúnjẹ ojú ọ̀nà jẹ́ oúnjẹ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń rà látara-- oúnjẹ tó ti se kalẹ̀ tó sì yára láti jẹun wa fún àwọn ènìyàn dẹ́bi bá ń pa, ju kí ènìyàn kó ràn máa jókòó lo máa rà, lọ máa dáná fún àìtó sì máa pẹ́. Oúnjẹ bíi búrẹ́dì atẹ́wa jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣeri? Ìwà ìṣòwò, ó jẹ́ ọ̀nà tí ènìyàn máa ń gbà láti mọ bí ìwà ènìyàn kaluku ṣé rí, nítorí ó ṣe pàtàkì jùlọ láti mọ ìwà. Alabaṣiṣẹ́ pọ̀ rẹ̀ jùlọ ní bí pé kíni ìṣòrò ni àwọn ẹlòmíràn máa ń jẹ fún àwọn ènìyàn, tó sì ń jẹ́ kí ènìyàn mọ̀

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣìṣẹ́ pọ̀? Àwọn alábàáṣìṣẹ́ pọ̀ jẹ́ ẹni tí a máa ń bá ṣe iṣẹ́ papọ̀ ní ilé iṣẹ́. Látara n pé kí ni àwọn ìwọ̀nyí je ẹni tí àwọn èèyàn máa ń gbójú lè ní ibi iṣẹ́ torí tí kò bá sí alábàṣiṣẹ́pọ̀, kò sí ẹni tí yóò máa bá àwọn èèyàn ṣiṣẹ́ ní ilé iṣẹ́ wọn.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, ní ẹ̀kọ́okan, mo máa ń wo fìlà. Boya tií bá ní òde ti mò n lọ, èmi yóò wọ fìlà ní ó sì máa ṣe oríṣiríṣi nkan nínú agbára mi nítorí pé kíìní, fìlà jẹ́ ohun tí ó yẹ kí ènìyàn máa wọ̀ ní ìgbà mìíràn sí orí rẹ̀ ní ìgbà mìíràn kó máa bá le máa ṣàǹfààní.

Omi tí o máa ń mu lojoojumọ pọ tó? Omi tí mo máa ń mu lojoojumọ yóò tó nylon márùn torípé kíni omi jẹ ohun tó ṣe pàtàkì nínú agọ ara tí ènìyàn sì gbọdọ máa mu ní gbogbo ìgbà tí ó bati nílò rẹ látara wípé kíni omi jẹ́ ohun tí wọ́n ti dába nínú ayé.

Sọ fún wa nípa ohun tí o rántí láti ìgbà ewé. Àwọn ẹmi díẹ̀ sa ti béèrè, ibi wo, ẹni wo, ọjọ́ wo? N tí mo rántí nígbà ewé, òun náà ni ibi tí a ń gbé ní ìgbà tí mo ké ewé, ó sì jẹ́ ibi tí àwọn ènìyàn ti máa ń ṣẹrẹ̀ pá tí a sì máa ń pàdé àwọn ọ̀rẹ́ wa níbẹ̀.

Sọ fún wa, lọ́dọ̀ ta ni o ti kọ́ ṣíṣe oúnjẹ? Ìkọ́ ṣe oúnjẹ jẹ́ ohun tí a máa ń kọ́ ní ìdílé àpọ̀jùlọ ní ọwọ́ òbí ènìyàn. Àwọn èyí jẹ ọnà a máa gbà láti máa kọ oúnjẹ bóyá kí à lọ sí orí íńtánẹ́ẹ̀tì kí a lọ mọ maa wo náà. Àwọn eleyi náà jẹ́ ọ̀nà tí a lè gbà láti kọ́ oúnjẹ.

Sọ fún wa nípa ṣíṣe pẹ̀lú igi tàbí igbó. Iṣẹ́ igi jẹ́ iṣẹ́ àwọn ènìyàn tí wọ́n máa ń pè ní àgbẹ̀ tàbí àwọn ṣẹ́giṣẹ́gi tí máa ń lọ sínú oko láti lọ iṣẹ́ igi. Ìgbà mìíràn wọ́n lè san owó àwọn igi yìí, ó sì dé dúdú owó àwọn ilé lọ máa ń tà àti fún máa ń dáná.

Ṣàlàyé bí agbègbè rẹ ṣe rí ní àṣálẹ́. Agbègbè mi máa ń jẹ́ ibi tó ti n pé tó bá ti di àṣálẹ́ kò kí ń dá lọ́pọ̀lọpọ̀ tí ó sì máa ń ní oríṣiríṣi àwọn àti ohun tí yóò máa bá dé ní agbègbè mi. Àwọn eleyi jẹ́ ẹni tí ò ṣe pàtàkì ní àṣálẹ́ to je i pé tó bá ti di àṣálẹ́.

Báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára? Láti máa rí dájú pé ọjà dára jẹ́ ohun tó ṣe pàtàkì jù nítorí pé kí ní bi ọjà rẹ ò bá dára kò ni sí oníbàárà tí yóò wà lára ọjà ní ọwọ́ rẹ. Nítorí náà, wọ́n sì gbèrò mọ bí wọ́n ṣe máa ṣe tọ ìmọ́tótó ọjà rẹ kí àwọn oníbàárà máa lé má ra ọjà rẹ.

Ni iru rẹ̀ ìwà wo ni olórí rẹ gbọ́dọ̀ ní? Olórí mi gbọ́dọ̀ ní ìwà ọ̀tọ̀ àti ìwà tó tọ́. Bi pé kíni lára ohun tó ṣe pàtàkì jù lọ náà ni kí ènìyàn máa ṣe òótọ́ sí àwọn ọmọ lẹ́yìn rẹ̀. Ohun tí kò gbọ́dọ̀ ṣe náà ni kó má ṣe ibàjẹ́ tàbí kó má fi ọji wọn kan lọ́.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Nígbà tí mo bá ń sùn mi kì í lo aṣọ ìbora, torí pé kíńì, nǹkan boya bíi, nǹkan bíi oṣù mẹ́wàá, ni mo kan lè fi aṣọ bora boya ti o ba rẹmi tàbí tí òtútù bá mú mi lọ́pọ̀lọpọ̀. Eléyìí jẹ́ ìgbà tí mo máa ń fi aṣọ ìbora yi ara mi.

Sọ fún wa nípa ọbẹ̀ tí a ṣe fún ẹni tí ó ṣàìsàn. Òbè tí a máa ń ṣe fún ẹni tí ó ṣàìsàn, òun náà ni ọbẹ̀ tí gbogbo ilé máa ń jẹ nítorí pe kínní. Kò sí ohun tó fi yàtọ̀ sí àwọn ènìyàn ntorina. Ẹni tí ó máa ṣe fún náà ni ẹni tí ó nífẹ̀ẹ́ rẹ̀, tí yo sì gbudọ̀ ṣe dáradára fún kí ó ba a le.

Ṣe o fẹ́ràn wà nínú ọ̀rọ̀? Rárá, oúnjẹ ẹni tí má, tí má ń mu gbogbo ara kí o má sùn nítorí. Ọ̀rọ̀ ṣe ohun tí ó dára láti má wà nínú rẹ ní o ṣe ṣe pàtàkì julọ láti má ma sínú ọ̀rọ̀ nítorí kíni wọ́n má ń fa oríṣiríṣi ǹkan nínú agbára ẹ̀dá tí kò sì dá fún ẹni ran láti má ní rẹ.

Bí o bá lè pàdé ẹni tí kò sì mọ̀, ta ni o máa jẹ́? Ẹni tí ó mọ̀ wumi láti pàdé, ohun náà ni ẹ̀gbọ́n mi Audrice. Nítorí pé kíni kí wọ́n tó bí mi ló ti kù, ṣùgbọ́n yóò mìíràn sì pàdé rẹ kí ó rí ó ṣe rí. Òun ti máa sì bere ni pé ǹjẹ́ ó ń gbádùn ibi tó wà ní ìgbà tó fi wálẹ̀ sílẹ̀ ayé, òun tí mo máa sọ fún òun náà niyen.

Ṣé o fẹ́ràn kọfí tàbí tíì? Kọfí, ó jẹ́ ohun tí ó dára jù lọ àti tíì náà, náà ní ànfàni to máa ṣe, ṣùgbọ́n ohun tí mo máa ń mu jù ó náà ni tíì, tí mo sì fẹ́ràn láti máa mú ní ìgbà mìíràn tí mo bá fẹ́ ka ìwé mi torí ó máa ń dára.

Báwo ni o se maa n koju àwọn ìṣòro ni ibi iṣẹ́? Ibi iṣẹ́ je ibi ti o je wípé oríṣiríṣi ìmọ̀ ni iwo yóò ti maa ri níbẹ̀ ti iwọ yóò sì máa rí àwọn oríṣiríṣi ìṣòro, tí iwọ yóò sì máa kọjú rẹ. Nítorí iru àwọn ìṣòro tí iwọ o bá mọ̀, iwọ yóò lọ bá àwọn ọ̀gá rẹ, tàbí àwọn ẹni tí ó ju ẹ lọ kí wọ́n tó ẹ sí ọ̀nà, ọ̀nà ti eyan máa n gbà niyen.

Sọ fún wa nípa rédíò Yorùbá. Rédíò Yorùbá oríṣìíríṣìí ló wà láni tiwantiwa. A ní rédíò Lagos i, èyí tí a máa ń gbọ́ ní orílẹ̀-èdè eko wa yi wọ́n sì máa sọ oríṣiríṣi ìròyìn níbẹ̀ ní wákàtí ojoojúmọ́ pẹ̀lú àwọn ohùn ìràn kọ̀ọ̀kan tí wọ́n ṣe àǹfààní ní orílẹ̀-èdè wááyi.

Ṣé o ní aṣọ òtútù? Aṣọ òtútù jẹ́ ohun tí ènìyàn máa ń dà bora nígbà tí òtútù bá ń mú bóyá nígbà tí òjò bá ti rọ̀, pàápàá jùlọ ìgbà náà ni òtútù máa ń mú. Tàbí tí afẹ́fẹ́ bá fẹ́. Irú àwọn nǹkan wọ̀nyí, ó lè máa jẹ́ kí ènìyàn máa da aṣọ òtútù bo ara rẹ̀ ní ìgbà mìíràn kó ba lè ní àǹfààní fún un.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Nígbà tí mo máa ń jẹun, mo gbudọ̀ máa tẹ̀lé gbogbo ìwà tó dára bíi kí a má ma sọ̀rọ̀ tí n bá ń jẹun, kí a sì máa gbé omi sẹ́gbẹ̀ẹ́, kí a sì máa jẹun dáradára. Ólè jẹ́ àwọn ìgbà tí mo máa ń lò nígbà tí mo bá fẹ́ jẹun, tí mo sì gbúdọ̀ máa mú ṣẹ ní gbogbo ìgbà tí mo tó jẹun.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ n tí mo máa ń gbé sí ilẹ̀ nílẹ̀, tí mo sì máa ń kó àwọn fáìlì àti àwọn ìwé ìkọṣẹ́ mi sí, tí ó sì ní àǹfààní tó máa ṣe. Torí pe kìní, tábìlì mi o jẹ́ n tí mo lè gbé gègé àti ọwọ́ mi sí bí mo bá ti fẹ́ máa kọ̀wé fún àwọn ènìyàn, nítorí pé ó jẹ́ pàtàkì.

Ṣàlàyé bí o ṣe ń tọ́jú aṣọ rẹ. Àwọn ère díẹ̀ láti bèèrè, ìgbà mélòó sì ni ò ń fò? Bí o bá ṣe ń tọ́jú aṣọ rẹ, òun náà ni bí o ti ṣe máa bá ara rẹ yí, nítorí pé ìmọ́tótó òun ni ó lè ṣẹgun ààrùn gbogbo ibi tí ó ti máa ń sá wọn lọ.

Sọ fún wa nípa fífi oúnjẹ ránṣẹ́ sí aládùúgbò. Ni àkókò ohun tí a rán bí a bá ṣe ń padà tí ènìyàn bá máa rán oúnjẹ sí aládùúgbò, ó gbọdọ̀ jẹ oúnjẹ tí ó ní ìtumọ̀ tí ó sì lè jẹ́ tó lé fún tí kò ní jẹ́ ẹni tí yóò dànù nígbà tí ó bá ti fún ni oúnjẹ n náà.

Lérò rẹ kíni ìwà ọmọluabi? Ibi tí o ti wabe a ṣe ń ri ṣe ọtí yí padà. Máka ìbéèrè àti àwọn èrò yìí ṣòkè ìtọ́sọ́nà nìwọn nípa ọmọlúwàbí. Ọmọluabi jẹ ẹni tí o máa ń bọwọ fágbà tí o sì ní ootọ nínú àwùjọ irú àwọn eleyi jẹ́ ọ̀nà tí a ń gbà láti pè èèyàn lọmọlúwàbí.